Nígbà tí mo lọ sí ilé ìkàwé kẹ́yìn, ó ti ṣe sí ọdún méjì sí mẹ́ta báyìí nítorí pé mo ti ṣetán. Ṣùgbọ́n ní ìgbà kọ̀ọ̀kan mo sì máa ń lọ sí ilé ìkàwé nítorí pé ilé iṣẹ́ tí mo ń bá ṣiṣẹ́ máa ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ilé ìkàwé bí i yunifásítì.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìdárayá, nítorí pé ìdárayá máa ń jẹ́ kí ọkàn ènìyàn balẹ̀, kí gbogbo ohun tí yàn ti ṣe ní ojúmọ́ kó má ba à máa gbé èèyàn ṣubu, kí ọkàn èèyàn máa ma ṣe ìrẹ̀wẹ̀sì. Fún idi eyìí ìdárayá dára mo sì fẹ́ràn rẹ̀. Bí n bá rí àwọn ọ̀rẹ́ mi, màá bá wọn ṣeré kí inú àwọn náà lè dùn, kí inú tèmi náà lè dùn.

Ní owó alẹ́ ni ètò ìdárayá mi sábà máa ń jẹyọ nítorí pé ọmọ ò gbọdọ̀ f'òwúrò ṣiṣẹ́. Òwúrọ̀ ni a máa ń ṣe àwọn ohun tó tọ́ bí i iṣẹ́ ìpalẹ̀mọ́ ilé àti ẹ sì ṣe ẹsẹ́sáísì náà. Nítorí náà tí ó bá ti di alẹ́ mo máa ń ṣe àwọn ìdárayá tó tọ́.

Bẹ́ẹ̀ni, ètò tó wà ní ọkàn mi ni ni pé ìlú tí mo bá ti dá iṣẹ́ mi sílẹ̀ kò gbọdọ̀ jẹ́ èyí tí iṣẹ́ mi máa mọ̀ mọ́. Mo fẹ́ kí iṣẹ́ mi kí ó máa káàkiri gbogbo ìlú, pàápàá ní orílẹ̀èdè Nàìjíríà láti ìlú kan dé òmíràn. Iyí ló máa mú owó púpọ̀ wọlé fún mi tó sì jẹ́ pé wọn máa dá mi mọ̀ gẹ́gẹ́ bí ẹni tó ní irú iṣẹ́ bẹ́ẹ̀.

Nígbà tí mo bá sín, mo máa ń bo imú mi nítorí pé mi ò fẹ́ kí ẹnikẹ́ni tí ó bá wà ní ẹ̀gbẹ́ mi kí ó gba sínsìn mi sí ara àti pé bí nǹkan bá fẹ́ jáde n imú mi kó má di n pé máa bọ́ sí ara ẹlòmíì. Fún di ẹ yìí, ó ṣe pàtàkì tó bá jẹ́ pé mo bá fẹ́ sín kí n bo imú mi tàbí tí ẹnikẹ́ni náà bá fẹ́ sín kí wọ́n bo imú wọn.

Mi ò kín kọ lẹ́tà sí àwọn ènìyàn nítorí pé àkókò tí àwọn èèyàn máa ń kọ lẹ́tà ó ti kọjá tàbí ìgbà lẹ́tà kíkọ ti kọjá, gbogbo nǹkan ti di ìrọ̀rùn nísìín. Nípa pé ní orí fóònù bí bá bá nílò láti bá ẹni kankan sọ̀rọ̀, màá pè wọ́n lórí ago tàbí kí n fi ímelì ránṣẹ́ sí wọn, èyí tí ó dúró gẹ́gẹ́ bí lẹ́tà ní ọdún tí a wà yìí àbí ìgbà tí a wà yìí.

Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gbà gbọ́ ìró àwọn oníbàárà. Pápá jùlọ mo lè mú aago kí n pe wọ́n, à kí n bèèrè pé báwo ni ọjà, báwo ni iṣẹ́, báwo ni gbogbo nǹkan ṣe ń lọ, tàbí kí n text wọn lórí WhatsApp tàbí kí n text wọn ní SMS message. Nígbà mìíràn máa send email sí wọn bí a ṣe máa ń kọran wa ní àwọn ọ̀nà tí mo dárúkọ wọ̀nyí.

Èmi má ń jẹ ẹran gidi gan. Mo nífẹ̀ẹ́ ẹran. Ẹran jẹ́ protein source. Fún ìdí èyìí, ẹran ṣe pàtàkì nínú oúnjẹ. Ó dẹ̀ dùn gidi gan. Èmi ò sọ bó yá mo lè ṣe láì má jẹ ẹran. Nítorí náà ẹran má ń dùn mọ́ mi láti jẹ. Mo má ń ra ọ̀pọ̀lọpọ̀ ẹran tí bá fẹ́ se oúnjẹ, ọbẹ̀, ìrẹsì. Oúnjẹ gidi ni ẹran jẹ́.

Mo fẹ́ràn oúnjẹ tó ní ata gidi gan an. Bí mo bá ní gidi gan an, gidi gan an. Gbogbo oúnjẹ tí mo bá jẹ, ata gbọdọ̀ pọ̀ gan ju tòmátósì lọ nítorí pé ata fúnra rẹ̀. Spice oúnjẹ tó dùn gidi gan ni. Ó dẹ̀ máa ń fún oúnjẹ ní adùn tó péye. Ata dára gan an. Bí kò bá sí ata nínú oúnjẹ a má rìn mi láyà. Fún ìdí èyí mo fẹ́ràn ata.

Ọ̀pọ̀lọpọ̀ àjọ̀dún ni ó wà tí ó sì máa ń dùn, tí ó máa ń tẹ́rùn gidigan. Ṣùgbọ́n àjọ̀dún tí ó dà pé mo fẹ́ràn jù ọ̀wọn ni àjọ̀dún ìṣu. Èyí jẹ́ àjọ̀dún tí wọ́n máa ń ṣe láti tún dá ọdún iṣu tuntun mìíràn sílẹ̀ bí i kí àwọn èèyàn máa gúnyán, kí wọ́n máa se iṣu pẹ̀lú ata pẹ̀lú ẹyin. Nítorí náà oúnjẹ máa ń lọ, mímú náà sì máa ń lọ. Àjọ̀dún yìí ni mo fẹ́ràn jùlọ.

Rárá, mi ò nífẹẹ sí kí n máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Mo kò fẹ́ràn láti dáwà kí n fojú sí ibi tí mò ń lọ tàbí kí n máa ronú nípa àwọn nǹkan mìíràn kí n fi dé ibi tí mo ti fẹ́ bọ́lẹ̀. Àwọn èèyàn tó bá sọ̀rọ̀ nígbà míì má a múnú bí mi nítorí pé mi ò fẹ́ràn àriwò nínú ibi tí ó bá kéré báyẹn bíi ẹ̀rọ ìgbésókè.

Mi ò kí n dáhùn fóònù ní ibi iṣẹ́ nítorí pé kò sí ààyè fún lílo fóònù nígbà tí a bá dé ibi iṣẹ́. Ohun tí má a n ṣe ni pé mo má a pa fóònù mi ni. Tóbá ti di ìgbà tó jẹ pé mo fẹ́ bá àwọn ènìyàn sọ̀rọ̀ tàbí tí bírèkì bá ti wà, ìyẹn ìsinmi, mà á jáde, mà á tan fóònù mi, mà á sì pe àwọn tí mo ti n ro pé ó yẹ kó ti pè mi tàbí kí n sẹ́ẹ̀ńdì àwọn àtẹ̀jíṣẹ́ sí wọn.

Kò sí bí owó tí mo bá ń gbà ṣe dára tó. Ohun tó máa ń jẹ́ ìdunú fún mi ni pé, ẹni tó bá lówó tẹ́lẹ̀, ó máa ń fẹ́ owó si ni. Fún idi eyi, mo máa ń ṣe ohun tó jẹ́ pé, a máa fún mi ní owó si ni bí n pé kí n máa ṣiṣẹ́ tí mi tí ṣe tẹ́lẹ̀ rí láti máa ní àǹfààní sí owó tí ó bá tún pọ̀ si.

Mi ò kín fi fáìlì mi pamọ́ sórí cloud. Ó ní àwọn ohun mìíràn tí mo máa ń fi pamọ́ sí orí cloud bí i àwọn pictures àwòrán tàbí àwọn nǹkan mìíràn tí mi ò kín sábà lo tàbí tó ẹ pé tó bá parẹ́ kò ní lè dùn mí ṣùgbọ́n àwọn fáìlì mi jẹ́ èyí tí mo máa ń fi pamọ́ sí ibi tí ó ṣe pàtàkì níbi tí nǹkan ti lè parẹ́ ní àìmọ̀.

Bẹ́ẹ̀ni o, mo ti gun ọkọ̀ ojú omi rí. Mo máa n gùn ní ìgbà kan yẹn ní 2017 dáadáa léraléra tó jẹ́ pé mo tún jà sínú omi nígbà náà. Ṣùgbọ́n ọkọ̀ ojú omi jẹ́ ìtẹ́ pé tí ẹnia bá gùn, ẹnia máa ń gbàgbé ìṣòro nítorí láti máa rí omi ní gbogbo ibi. Ó máa ń dà bí i pé ẹ̀yàn ń ṣe ohun tuntun ní bí i pé ó jẹ́ ìdárayá fún irú ẹni tó bá wà nínú ọkọ̀ ojú omi.

Nígbà mìíràn mi ò kí ń gbọ́ nkankan nígbà tí mo bá wà nínú ọkọ̀. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà mo fẹ́ràn láti máa gbọ́ orin. Tí bá ti ki earpiece mi bọ etí, ó máa ń dùn. A dàbí pé èmi nìkan ni mo dá wà. Orin yi ni o má mú inú mí dùn ta sì má fi mí lọkàn balẹ nígbà tí mo baà n rìn ìrin ajo.

Ní ọ̀sẹ̀ mẹ́ta mẹ́ta ni mo máa ń ṣe irun mi. Mo ní onídìrí kan tí mo máa ń lò. Mo fẹ́ràn láti máa lo onídìrí yìí nítorí pé ọwọ́ rẹ̀ máa ń dán ó sì mọ bó ṣe máa ń ṣe irun mi tí ó máa rẹwà tó sì máa bá ojú mi mú gidì. Fún ìdí èyí, mo máa ń ṣe irun mi kí n lè rẹwà, mo sì máa ń lo onídìrí yìí ní pàtàkì nítorí pé ó máa ń gba àwọn sítáì tí mo bá fẹ́ràn.

Rárá, mi ò mọ̀ bí a ti ń fọ. Mi ò ṣe nǹkan kan tí ó jẹ mọ́ kí a máa fọ ǹkan rí. Fún di ẹ yìí, mi ò kí ń fọ. Mi ti è mọ̀ ẹni tó sún mọ́ mi gan tí ó máa ń fọ. Mi ò tíì gbọ rí, mi kì í ṣe é. Ṣùgbọ́n wọ́n ní àwọn èèyàn tó ẹ pé wọ́n máa ń fọ ohun tí wọ́n mọ̀ ọ́n ṣe nìyẹn. Ṣùgbọ́n èmi o, mi ò mọ̀ ń fọ.

Lóòrèkóòrè ni mo máa ń kọ́ ìgbàkalẹ̀ iṣẹ́. Nítorí pé àwọn ibi iṣẹ́ tí mo ń bá ṣe iṣẹ́, wọ́n fẹ́ràn láti máa mọ ibi tí a bá ṣẹ dé, oun tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ àti ibi tí iṣẹ́ ń lọ. Fún idí eyì, a gbọ́dọ̀ máa gba ìgbàkalẹ̀ ní gbogbo ìgbà nítorí pé ó ṣe pàtàkì fún àwọn iṣẹ́ wa.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn yíya àwòrán gidi gan. Bí ẹ bá wo inú fóònù mi, ọ̀pọ̀lọpọ̀ àwòrán ni ẹ máa rí níbẹ̀. Nítorí pé mo rẹwà lọ́mọbìnrin, mo sì fẹ́ràn láti máa rí i fún ojú ara mi. Nítorí náà ní orí fóònù mi, ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ àwòrán. Tó bá dẹ̀ jẹ́ pé mò ń ṣ'ọjọ́ ìbí náà, mo fẹ́ràn láti ya àwòrán ní àkókò yẹn.

Ohun tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan tí bá ti jí tààrà báyìí, òhun ni exercise. Mo fẹ́ràn láti máa ṣe exercise nítorí pé ó máa ń jẹ́ kí ìlera mi pé ó dẹ̀ máa ń jẹ́ kí n máa tagírí ní ọjọ́ náà kó má jẹ́ pé mò ń ṣe ìrẹ̀wẹ̀sì sí orí ibùsùn mi. Nítorí náà tí bá ti jí báyìí, ohun àkọ́kọ́ tí mo máa ń kọ́kọ́ ṣe ní àràárọ̀ tí bá jí nìyẹn.

Ní báyìí mi ò lè sọ pàtó irúfẹ́ ìgbóná jẹ́jẹ́ tí mo fẹ́ nínú yàrá mi. Nítorí pé inú ìlú tí mò ń gbé, ọ̀pọ̀lọpọ̀ ooru ló wà n bẹ̀. Nítorínà ẹ̀rọ amúlétutù ni mo fẹ́ nínú yàrá mi kí ó má jẹ́ kí gbogbo ibi dára kí ooru sì má mú nínú yàrá mi.

Rárá o, mi ò mọ̀ bí a ti ń pẹja. Èmi ò pẹja rí. Kì í ṣe pé ó jẹ́ iṣẹ́ fún àwọn ọkùnrin nìkan, àwọn obìnrin náà wà tí wọ́n máa ń pẹja. Ṣùgbọ́n mi o ti ní àǹfààní láti wà níbi tí a ti ń pẹja. Mi ò pẹja rí, ṣùgbọ́n tí bá rí àǹfààní láti kọ́ bí a ti ń pẹja, mà á fẹ́ pẹja ní ọjọ́ kan.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe àtúnlo àwọn nǹkan, pàápàá bóyá àwọn bàtà, aṣọ, ago ọwọ́, bó tilẹ̀ jẹ́ pé mo máa nífẹ̀ẹ́ láti ní oríṣìíríṣìí wọn, bí i kí n ra aṣọ tuntun, bàtà tuntun, báàgì tuntun, ẹ̀ṣọ́ ọwọ́ tuntun, mo sì máa ń ṣe àtúnlo àwọn ohun tí mo bá nínà. Nítorí pé mo nífẹ̀ẹ́ wọn ni mo ṣe rà wọ́n nígbà àkọ́kọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Ni ọ̀pọ̀ ìgbà tí mo bá ní èrò tuntun tàbí ó ní nǹkan tí mo fẹ́ ṣiṣẹ́ le lórí, mo máa ń kọ́kọ́ fẹ́ mo láti ṣe àkọsílẹ̀ wọn nítorí pé ó máa ń jẹ́ kí èrò mi papọ̀ kí n tó wá máa dà wọ́n kọ sí orí kọ̀m̀pútà mi. Ṣùgbọ́n kíkọ ìwé pẹ̀lú ọwọ́ kò ṣi ohun tí mo rí pé ó borí rẹ̀ fún mi.

Ó ní ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ṣùgbọ́n wọ́n gbọdọ̀ ní ṣe pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ, ìyẹ́ ni tẹkinọ́lọ́jì nítorí pé gbogbo nǹkan tí ayé ń dà ńsìín ọ̀pọ̀lọpọ̀ ló ní ṣe pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ. Fúndìí èyí, inú mi á dùn, ayọ̀ mi á sì kún ti n bá ráyè sí ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀rọ.

Mi ò tí di ọ̀já ààbò rí, mi ò ti rí gígùn sef, mi ò mọ̀ nǹkan tó jẹ́, mi ò mọ̀ nǹkan tó jọ. Nítorínà nígbà tí mo bá wà nínú ọkọ̀, kò sí ohun tó jẹ́ pé ó níṣe pẹ̀lú ọ̀já ààbò tí mo máa ń dì. Ó lè ní àwọn tó máa ń di ọ̀já ààbò ṣùgbọ́n kì í ṣe èmi.

Bẹ́ẹ̀ni, mo ní ọ̀pọ̀lọpọ̀ gíláàsì ọorùn, ó ma n jẹ́ kí inú mi dùn gan nítorí pé ó ma ń bu ẹwà kún ẹwà mi. Bí àpẹrẹ tí n bá ń jáde tí ò bá sí ọorùn gan, eeyáń lílò gẹ́gẹ́ bí fashion item. Ìyẹ́n ní pé kó ń ṣe gbogbo ìgbà tí ọorùn bá wà nìkan ni ìyáń le lo. Gíláàsì ọorùn ó ma ń rẹwà gan tí ọmọbìnrin bá wọ̀ àti ọmọkùnrin. Nítorí náà ọ̀pọ̀lọpọ̀ gíláàsì ọorùn òhun ni mo ní.

Bẹ́ẹ̀ni, kíkà àwọn àdéhùn ṣe pàtàkì gidi gan, kí ẹnilẹni má lọ bọ́ sínú wàhálà. Pàápàá jùlọ, gbogbo àdéhùn tó bá jẹmọ́ iṣẹ́, tó bá jẹmọ́ níní ohun ìní, ó ṣe pàtàkì kí ọkùnrin, obìnrin, gbogbo ènìyàn tó bá jẹ́ kí wọ́n má a ka àdéhùn dáadáa. Nítorí kò kí ń fa wàhálà nígbà tí èèyàn ba tí mọ̀ yẹn níṣẹ́ ṣe.

Bẹ́ẹ̀ni, ṣé a lè sọ pé èèyàn kan wà tí orí ò kí ń fọ́? Ó kọ̀ jẹ́ pé iye ìgbà tí ó máa ń ṣẹlẹ̀ òun ni ó ṣe kókó láti mọ̀. Bí èmi ń sìn fún àpẹẹrẹ, tí bá ṣe irun tuntun, orí máa ń fọ́ mi, tàbí tí mo bá ti ṣe ohun tí ó lágbára jù lójúmọ́, orí tún máa ń fọ́ mi. Nítorí náà, orí máa ń fọ́ mi lẹ́ẹ̀ǹkan kan.

Bẹ́ẹ̀ni mo máa ń kọ orin kẹ́lẹ́ ní ọ̀pọ̀ ìgbà tí mo bá fẹ́ kí àwọn ènìyàn gbọ́ nǹkan tí mo ń kọ tàbí mo kò fẹ́ kọ orin kí n gbádùn ẹ̀. Tí mo bá fẹ́ gbádùn orin gangan, mi ò kì í fẹ́ pariro, mi fẹ́ kí ó di ti aláriwo bá ènìyàn ṣe lè gbádùn orin kíkọ. Fún díẹ̀ yìí, mo máa ń kọ orin kẹ́lẹ́.

Mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn gídí gan. Paapaa jùlọ nígbà tí mo wà lọ́mọdé léwé. Àwọn àlọ́ apanilẹ́rìn jẹ́ èyí tí a máa ń sọ ní alẹ́. Àwọn ẹni tó bá mọ̀ ọ́n sọ jù, wọ́n máa ń kóra wa jọ. A máa ma sọ́ láalẹ́. Ẹni tó bá máa sọ, á dúró dè ìgbà tirẹ̀, á máa ma sọ fúnra wa. A wa máa ń rẹ́rìn-ín, a máa ma dunnú náà. Fún de yìí, àlọ́ apanilẹ́rìn ó dùn gbọ́ gidi gan, ó sì máa ń dùn sọ.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìwádìí àwọn alábáṣiṣẹ́pọ̀ nítorí pé tí mo bá mọ̀ nípa wọn dáadáa, ó máa sọ òye bí mo ṣe fẹ́ gbé ọ̀rọ̀ kalẹ̀ fún wọn, àti pé tí mo bá tún ṣe ìwádìí wọn, màá le mọ ohun tí wọ́n nílò, màá tún lè sọ fún wọn kí wọ́n le bá mi ṣiṣẹ́pọ̀. Fún di ẹ́yìí, ìwádìí àwọn alábáṣiṣẹ́pọ̀ o ṣe pàtàkì.

Ó kéré jù wákàtí mẹ́rin tàbí márùn-ún, òhun ni mo máa ń fi ń ṣiṣẹ́ lójúmọ́. Iṣẹ́ mi gba gba ara ó sì gbó mi, ó sì gba kí èyàn farabalẹ̀ dáadáa. Nígbà mí báyìí ó le sún yàn ṣùgbọ́n kó má ba sún yàn wá tètè jíì, má tètè bẹ̀rẹ̀ iṣẹ́ kí ó lè tètè parí náà ni.

Rárá mi ò kí ń pe àwọn oníbàárà tuntun nítorí pé èmi ko mo wà ní ìdi iru iṣẹ́ bẹ́ẹ̀. Ó ní àwọn tí ó máa ń pe àwọn oníbàárà tuntun tó jẹ́ pé tí wọ́n bá ti pè wọ́n dé tí wọ́n sì fẹ́ bá wa ṣiṣẹ́ ní ilé iṣẹ́, èmi ni màá bá wọn sọ̀rọ̀. Màá sọ fún wọn ní ohun tó tọ́ láti mọ̀, ohun tí ọ́ yẹ fún wọn láti ṣe àti bí a ṣe lè tẹ̀síwájú nínú iṣẹ́ ṣíṣe.

Agogo mẹ́wàá alẹ́ báyìí ni mo máa fẹ́ lọ sùn. Ìgbà mìíràn ó lè jẹ́ aago mẹ́sàn án, nígbà mìíràn ó tún lè jẹ́ aago mọ́kànlá, nígbà mìíràn aago méjìlá. Tí ó bá ti di àwọn àkókò wọ̀nyí báyìí, ó máa ti rẹra. Wá dé tí fẹ́ dùbúlẹ̀. Fún idi eyìí, àkókò yìí ni mo máa ń sùn ní alaalẹ́.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìrìn àjò lọ sí òkè tàbí kí máa rìn-rìn lọ sí òkè. Èyí ni pé ó jẹ́ gẹ́gẹ́ bí ìdárayá fún ẹni ni. Kì í ṣe pé lójoojúmọ́ la máa ń rí òkè tí a máa ma pọ́n gùn. Nítorí náà tí bá rí òkè bí Olúmọ Rock ní ìlú Abéòkúta, màá fẹ́ràn láti gun iru òkè bẹ́ẹ̀

Rárá o, mi ò kí ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Mo kàn máa ń gbé ago ni tí èèyàn bá pè mí. Ẹnikẹ́ni tó bá fẹ́ reach out sí mi lórí fóònù mi, mo máà ń rí í lẹ́sẹ̀kẹsẹ̀. Mi kí ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ rárá nílé o, níbi iṣẹ́ o àti níbikíbi tí mo bá wà, mi lo ẹ̀rọ ìdákẹ́jẹ́.

Àwọn oníbàárà wọn jẹ́ kókó tàbí pàtàkì sí ilé-iṣẹ́ kíle ṣe tí ó bá jẹ́. Fún idí ẹ̀yìí, tọ̀wọ̀tọ̀wọ̀ nìyàn gbọ́dọ̀ máa bá wọn ṣe. Nítorí tí a bá tọ́jú wọn dáadáa, tí a ṣe wọ́n dáadáa, tí a bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ọ̀wọ̀, wọn máa padà wá láti wá bá wa ṣiṣẹ́ tí ó sì máa mú ilé iṣẹ́ wa tẹ̀síwájú ní gbogbo ìgbà.

Mo jẹ́ ẹnìkan tí ó jẹ́ pé mo fẹ́ràn láti ní ìgbésí ayé tí ó dùn, tí ó sì lárinrin, tí ó ń jẹ́ kí èèyàn máa ní adùn ní ọkàn. Mo sì fẹ́ràn iṣẹ́ nítorí pé iṣẹ́ máa ń pèsè owó ni tí ó máa ń dẹ́rù ba ìṣẹ́. Fún ìdí èyí, ìgbésí ayé mo like láti máa gbádùn. Fún ìdí èyí iṣẹ́ náà ṣe pàtàkì. Wọ́n jọ ń kọ́ọ̀wọ́rìn nínú ayé tèmi ni.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Èyí ṣe pàtàkì sí ẹni tí ó bá ní ilé iṣẹ́ kí ó lè fi má rí àwọn oníbàárà tuntun. Bí àpẹ̀rẹ̀ ti bá ń lọ lọ́nà tí mo rí ẹni tí mo lè bá ṣiṣẹ́ pọ̀, màá fún wọn ní káàdì yìí. Mó dẹ̀ lé wà níbí kíbi ibòmíràn tí mo bá ti lọ ṣe àpérò, tí bá pàdé àwọn èèyàn tuntun, màá tún fún wọn ní káàdì mi kí a lè jọ sọ̀rọ̀ tí a bá máa ní ṣẹ́ṣe ní ọjọ́ iwájú.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ ìwẹ̀. Èyí ni aṣọ tí mo máa ń lò nígbà tí mo bá fẹ́ lọ wẹ̀ nínú balùwẹ̀. Tí n bá dẹ̀ jáde náà, òun náà ni màá fi nu ara mi. Nítorí mi ò fẹ́ kí gbogbo aṣọ tí mo bá ní máa tutù tí bá wẹ̀ tán. Èyií ó máa nu ara mi mọ́ tónítóní ti á dẹ̀ dára si ju bí tí mo fi jáde inu balùwẹ̀ lọ.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà tí mò ń ka wé ọ̀hún ni ẹ̀sìn. Ẹ̀sìn ṣe pàtàkì nítorí pé ó máa kọ́yọ̀ nípa ohun tó juni lọ ní. Bí a bá wọlé ayé, ọ̀pọ̀lọpọ̀ ohun ni ó yàtọ̀, ni ó ní ìtumọ̀. A dẹ̀ máa sọ nípa Ọlọ́run, àṣẹ̀dá àti akọ́da ayé. Bí a bá wo oyè ènìyàn àti gbogbo ohun tó wà nínú ayé, a máa rí pé a lè dára wa dá. A lè lè dá gbogbo nǹkan tí ó wà nínú universe tàbí nínú òfurufú. Fún dí èyí, ẹ̀sìn ṣe pàtàkì láti máa sin ẹnu tí ó juni lọ tó dẹ̀ dá ayé àti ohun.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ijójíjó nítorí pé ó jẹ́ ọ̀kan lára àwọn ọ̀nà láti dá ara ya. Pápá jùlọ nígbà tí mo wà ní kékeré mo máa ń jó gidi gan, ìgbà tí mo dẹ̀dàgbà ń sìn ó jẹ́ ọ̀kan lára àwọn ohun tí èèyàn lè ṣe láti múnú ara èèyàn dùn àti láti bá àwọn ọ̀rẹ́ péjọ tí inúwájọ jọ máa dùn papọ̀

Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún òun ni oṣù kẹfà. Oṣù kẹfà jẹ́ oṣù tí a bí mi tó sì jẹ́ wípé ó ní ǹkan tí mo ní fún oṣù yìí nítorí pé a kò bí mi nínú oṣù yìí. Oṣù yìí jẹ́ èyí tó dá ọdún sí méjì, abọ́ ọdún náà ni oṣù kẹfà jẹ́. Fún di èyí oṣù kẹfà ni mo fẹ́ràn jù nínú ọdún.

Ìwà tí mo ní sí ìṣòwò, ó dára gan nítorí pé mo gbàgbọ́ pé owó ló máa ń jẹ́ kí èèyàn ní irú ìgbésẹ ayé tí yàn fẹ́. Fún di èyí, ohun tó jẹ́ pé mo bá fẹ́ràn tó dẹ̀ le mú owó wọlé fún mi láti ní irú ìgbési ayé yìí mo máa ń ṣe pẹ̀lú gbogbo agbára tí mo ní àti láti jẹ́ kí nǹkan náà kó di ohun ńlá kó sì máa gbòòrò si. Fún di èyí ohun tó bá ti jẹ mọ́ ìṣòwò tí mo sì nífẹ̀ẹ́ síi mo máa fẹ́ ṣe takuntakun.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ṣe àyẹ̀wò àti ka àwòrán ilé. Ní ilé mi, ọ̀pọ̀lọpọ̀ àwòrán ilé ni ó wà n bẹ̀. Nítorí pé wọ́n máa ń mú ilé rẹwà, wọ́n de máa ń sọ ohun kan sí èèyàn ìdí tí wọ́n fi jẹ́ àwòrán nìyẹn. Àwòrán ni ohunkóhun tó jẹ mọ́, ẹ̀wà tí ó jọ mọ́ kíkọ́ èèyàn ní nǹkan. Fún idi èyí tí n bá ti ń wò ó máa ń mú inú mi dùn, ẹ̀wà náà sì máa ń yọ sí mi. Nítorí náà mo mọ bí wọ́n ṣe ń ka àwòrán ilé.

Àwọn bàtà gíga ni mo máa ń wọ̀. Àwọn bàtà gíga rẹwà lọ́pọ̀lọpọ̀ wọ́n sì máa ń bùkún ẹwà aṣọ àti ẹwà ẹni tí ó bá wọ̀. Fún idi eyi tí bá ń lọbi iṣẹ́ tàbí tí mò ń lọ ilé ìjọsìn tàbí ibi àpérò, aà bàtà gíga ni ó da fún mi láti wọ̀ nítorí pé wọ́n rẹwà lọ́pọ̀lọpọ̀.

Mo máa ń lọ sí ọjà lóòrèkóòrè nítorí pé ó ṣe pàtàkì. Bí mo ṣe máa ń rí àwọn nǹkan tí mo ń lò nílé nìyẹn. Bí àpẹẹrẹ oúnjẹ sísè. Ó gba kíyàn máa lọ ra àwọn ẹ̀fọ́ tí wọ́n ò tíì pẹ́ nílé ní ọjà tàbí ata tàbí ìrẹsì tàbí ẹ̀wà. Fúndìí èyí, gbogbo ìgbà ni mo máa ń lọ sí ọjà kí n lọ máa ra àwọn ohun tó ṣe pàtàkì wọ̀nyí.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Síse ètò jẹ́ ohun tó yẹ pé ó ń bá mi gbé, tó ń bá mi ṣe. Iṣẹ́ tí mo máa ń ṣe ó gba ṣíṣe ètò. Ádarí àpérò ni mí àti adarí àwọn iṣẹ́ àkànṣe ní ilé iṣẹ́ mi. Gbogbo ohun tí mo máa ń ṣe jẹ mọ́ kí a jọ máa ṣe ètò tàbí kí n darí ètò ohun tí a bá n ṣe.

Ní ọ̀pọ̀ ìgbà ẹ̀ẹ̀mẹ́jì ni mo máa ń fọyín lójúmọ́, ọ̀kan láàárọ̀, ọ̀kan lálẹ́. Ìdí tí fífọyín àárọ̀ ṣe ṣe pàtàkì ni pé lẹ́yìn tí yàn bá jí, àìsọ̀rọ̀ o máa jẹ́ kí ẹnu máa fẹ́ máa gbá. Kí àwọn èèyàn kí wọ́n má ba à sá fún ẹni, ó da kíyàn fọyín làárọ̀. Tí alẹ́ lẹ́yìn tí yàn bá ti jẹ gbogbo ohun tó tọ́ọ́, kí eyín yàn má ba à bàjẹ́, ó ṣe pàtàkì láti fọyín àti láti yẹra fún àrùn.

Ṣíṣe ìrànwọ́ jẹ́ ohun tí ó papọ̀ mọ́ mi gẹ́gẹ́ bí ènìyàn. Ìdí ni pé a ò mọ ẹni tí ó ń fẹ́ ìrànwọ́, a ò mọ bó ṣe jẹ ẹ́, a ò mọ bí wọ́n ṣe nílò rẹ̀ sí. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà tàbí ní gbogbo ìgbà tí a bá rí pé ènìyàn nílò ìgàn lọ́wọ́ tí wọ́n ò lè dá ohun ṣe, tí wọ́n wá ẹni tí ó máa ràn wọ́n lọ́wọ́, ó da kíyàn máa na wọ́ ìrànwọ́ sí wọn. Fúndi èyìí, àtiṣe ìrànwọ́ àkọ́kọ́ kò le kò lè ṣòro fún mi rárá.

Yíyanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá kò ṣòro fún èmi nítorí pé mo ti rí ẹni tí ó nímọ̀ nínú àwọn ẹ̀rọ wọ̀nyí tí ó sọ pé tí kọ̀mpútà rẹ tàbí fóònù rẹ tí ó bá ń ṣe ṣègeṣège tàbí tí kò tàn tàbí tí kò dúró déédéé kí o pa, ní pé ìgbà tí o bá pa, óri ẹ̀ máa tún tò ó á dẹ̀ máa ṣiṣẹ́ dáadáa. Òtẹ̀ yìí òun ni mo ti ń lò fún ìgbà pípẹ́ tí ó rẹ̀ jẹ́ pé kò kọ mí sílẹ̀ rí.

Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù òhun ni Alẹ́. Alẹ́ nítorí pé kò sí iṣẹ́ mọ́ ní àkókò yìí, ìsinmi ni ó kàn. Ìgbà ìsinmi dè máa ń mú inú mi dùn nítorí pé mo mọ̀ pé mi ò ṣe wàhálà mọ́, àti pé mo lè sùn ní àkókò yìí. Mo dẹ̀ lè ṣe ohun mìíràn tí ó bá wù mí yàtọ̀ sí iṣẹ́ tàbí kí ń má ṣe wàhálà ojoojúmọ́.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn púpọ̀ tàbí jùlọ, òun ni àwọn èyí tí ó máa hàn ní ojú ìran bí lórí fóònù tàbí lórí ẹ̀rọ kọ̀ǹpútà. Ìdí tí ó fi jẹ́ bẹ́ ni pé mo ní àyè sí wọn tàbí kò sòro láti rí irú àwọn eré ìdárayá ba wọ̀nyí. Ìdí yìí ni mo fi fẹ́ràn wọ́n.

Rárá, mi ò ní àìsàn ìkórira sí oúnjẹ kankan. Ó kàn ní àwọn oúnjẹ tí mi ò fẹ́ràn láti máa jẹ nítorí pé wọn bà mí ní ara mu gẹ́gẹ́ bí ènìyàn ṣùgbọ́n kì í ṣe àìsàn. Bí àpẹẹrẹ, mi ò kín jẹ ìrẹsì púpọ̀ nítorí pé mi ò fẹ́ kí inú mi máa wó tàbí kí ṣúgà pọ̀ nínú ẹ̀jẹ̀ mi. Ídí nìkan nìyẹn tí mo fi ń jẹ ìrẹsì, ẹ̀bà tàbí iṣu púpọ̀.

Ṣíṣètò ímeèlì mi ṣe pàtàkì ó sì jẹ́ mí lógun. Ìdí ni pé láì má pàdánù ọ̀kankan nínú wọn, mo máa ń fi wọ́n sí ààyè tí ó yẹ, bí nínú fóldà tí ó bá tọ́ láti lè mọ̀ wọ́n àti máa dá wọ́n mọ̀. Èyi ni pé tí iṣẹ́ bá wọlé, màá lè mọ ibi tí màá wò. Tó bá dẹ̀ jẹ́ oníbàárà ni, màá mọ èyí tí màá wò. Báyìí ni mo ṣe máa ń ṣe ètò ímeèlì mi.

Mo máa ń wo ojú àwòrán lóòrèkóòrè. Ó lè má pọ̀ jù lójúmọ́, bí ẹ̀ẹ̀mèta sí ẹ̀ẹ̀márún. Ìdí ni pé tí mo bá kọjá nínú yàrá mi, mo lè rí àwòrán má wò. Ti bá dẹ̀ bọ́ta ní ilé mi náà, ó ní ibi tí àwòrán wà fún mi náà láti tún wò. Fún idi eyìí, ẹ̀ẹ̀mèta sí ẹ̀ẹ̀márún ni mo máa ń wo ojú àwòrán lójúmọ́.

Mo ma ń mu kókóró mi jáde nígbà tí mo ba ń lọ sí ibi kan. Mo máa fi sínú báàgì mi ni. Bótilẹ̀ jẹ́ pé àwọn èlòmíràn, wọ́n máa ń fi kókóró wọn sí abẹ́ fláwà wọn tàbí kí wọ́n fi sí abẹ́ máàtì kí wọ́n tó jáde. Rárá, èmi ò kì í ṣe bẹ́ẹ̀. Mo máa mu jáde lọ sí ibi ti mo bá ń lọ ni.

Aṣọ ibùsùn ni mo máa ń wọ̀ nígbà tí mo bá fẹ́ lọ sùn, nítorí pé ó máa ń jẹ́ kí ara mi balẹ̀. Tíyàn bá ti ṣiṣẹ́ dé ní ojúmọ́, èèyàn ò lè fi aṣọ bẹ́ẹ̀ sùn, nítorí ooru máa ti ṣe sí i, tàbí rírẹ̀ tí èèyàn ti rẹ̀ á ti jẹ́ kí ìdọ̀tí bà á. Fúndìí èyí, aṣọ oru ló dáa láti fi sùn.

Rárá mi ò ní ẹranko ọ̀sìn, ìdí ni pé mi ò ráyè láti máa wà nílé ní gbogbo ìgbà àbí tí n bá wà nílé iṣẹ́ ni mo máa ń ṣe. Nítorí náà kò dáa kí n ní ẹranko ọ̀sìn tí mi ò ní lè tọ́jú dáadáa àbí tí mo ní lè ṣe àbojútó rẹ̀ dáadáa kí ó má lọ sọnù tàbí kí má lọ gba ìgbẹ́ láti fún ní oúnjẹ.

Ní àárín ọdún tó kọjá, òhun ni mo lọ wo eyín mi gbẹ̀yin. Mo lọ wo bóyá ó ṣì wà ní ipò tí ó yẹ kí wọ́n wà. Nígbà tí mo dé bẹ́ẹ̀, mo jókòó mo rí àwọn nọ́ọ̀sì tó máa ń yẹ́ eyín wo kí dókítà tó wá yọjú sí mi. Tí wọ́n dẹ̀ bá mi wòó, ó to de jẹ́ pé ó ṣì wà ní ìpele tí ó da.

Tí mo bá gba owó náà tàbí tí owó náà bá wà lọ́wọ́ mi, mà á pín dọ́gba dọ́gba láàrin àwọn ọ̀rẹ́ nítorí pé ẹni kan o ju ẹni kan lọ. Nítorí náà owó tí èyàn kan bá gba, òun lẹni kejì máa gba, ẹni kẹta máa gba títí tí a máa fi pé èyàn kan gbọdọ̀ jẹ́ pé ó máa gba èyí tí ó bá pọ̀ jù lọ láàrin ọ̀rẹ́ nítorí kílàjẹ ọ̀rẹ́ fún.

Oríṣìíríṣìí ọ̀nà ni a máa ń gbà kí ènìyàn ní ilẹ̀ Yorùbá. Pàápàá ìyàtọ̀ wà láàárín kíki àgbàlagbà àti ọmọdé. Láàárọ̀ a máa ń kí àwọn ènìyàn ní "ẹ káàárọ̀", "ẹ káàsán" ní ọ̀sán, "ẹ káalẹ́" tí ó bá ti di alẹ́. Àwọn ọkùnrin ó máa ń dọ̀bálẹ̀ kí àgbàlagbà tí àwọn obìnrin sì máa ń kúnlẹ̀ kí àgbàlagbà. Nígbà tó ẹ pé àwọn ọmọdé ni wọ́n máa ń kọ́kọ́ kí àgbàlagbà tí àgbàlagbà dè máa fi síi àbí kí wọ́n ṣàdúrà fún wọn. Tó bá dẹ̀ jẹ́ ọ̀rẹ́ ni bí ó bá ṣe máa kíra ẹni ìwá ṣe kí ọ̀rẹ́. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìkíni ṣeré ní ilẹ̀ Yorùbá.

Ní alalẹ́, àsìkò ìsinmi ni fún mi. Mo máa ń sùn tí ó bá ti rẹ̀ mí fún iṣẹ́ òjọ́ lọ́jọ́ náà. Nígbà mìíràn, mo lè ṣeré díẹ̀ lórí fóònù mi. Ìyẹn ni kí n play àwọn game orí phone tàbí kí n jáde kí n lọ gbafẹ́ níta pẹ̀lú àwọn ọ̀rẹ́. Báyìí, ohun tí mo máa ń ṣe ní alalẹ́.

Ọ̀pọ̀lọpọ̀ òun ni mo fẹ́ lórí pizza mi. Ní àkọ́kọ́, mo máa fẹ́ràn kí ọ̀pọ̀lọpọ̀ ṣikìn kó wà lórí pizza mi. Irú èyí tí mo máa ń sábà bèrè fún nìyẹn. Ní ẹ̀kejì, mo fẹ́ràn kí cheese kó pọ̀ gan níbẹ̀, nítorí ó máa mú kó wà creamy kó dé dùn gan ni. Mo tún fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ata bell pepper kó wà lórí pizza mi. Èyí máa jẹ́ ń gbádùn ẹ̀ kí wọ́n dé fi àwọn èròjà mìíràn tí ó bá tún dùn sí.

Àwọn àṣà Yorùbá ni èmi àti ẹbí mi máa ń ṣe. Àṣà ìsọmọlórúkọ, tí ẹni kan bá bímo ní àárín wa, a máa ṣe ìsọmọlórúkọ ní ìlànà Yorùbá. A tún máa ń ṣe àṣà ìgbéyàwó. Nígbà tí ọmọ bá ti bàlágà tí ó fẹ́ ṣe ìgbéyàwó, a máa ṣe kíni a máa ṣe fún un. A tún máa ń ṣe àṣà ìsìnkú. Èyí ni pé tí èèyàn kan bá kú nínú ẹbí tó ti dàgbà, a máa ṣe nǹkan tó tọ́ fún irú ẹni bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àṣà la tún máa ń ṣe tí ó jẹ́ mọ́ tí Yorùbá. Díẹ̀ nínú rẹ̀ ni mo dárúkọ wọ̀nyí.

Mo fẹ́ràn láti máa tọ́jú èékánná mi gan nítorí pé mo kórìíra kí má rí ìdọ̀tí nínú èékánná mi. Fún'di eyìí, màá bẹ̀rẹ̀ láti èékánná ẹsẹ̀. Ni gbogbo ìgbà ni mọ́ máa n fi búléèdì mo máa n fi gé èékánná ẹsẹ̀ mi tí ó bá ti gùn. Màá lọ fi ìtọsẹ̀ síi bí i paint, màá fi paint ẹ kí ó lè rẹwà síi. Ní ti ọwọ́, mo máa n fix nails kí ó lè rẹwà dáadáa ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ. Ó máa ń múnu mí dùn ó dè máa n fi kún ẹ̀wà mi. Báyìí ni mo máa ṣe n ṣe ìtọ́jú èékánná mi.

Bẹ́ẹ̀ni mo ní nọ́mbà orílẹ̀, ohun ni à ń pè ní NIN ní Nàìjíríà. Ó ṣe pàtàkì gidi gan kí gbogbo ọmọ ìlú ní nọ́mbà orílẹ̀. Láì ní, a ò ní le ṣe nǹkan púpọ̀ bí i ká forúkọsílẹ̀ fún oríṣìíríṣìí àwọn nǹkan tí a bá fẹ́ ṣe nínú ìlú. Bí bẹ́ẹ̀ kọ́, á dàbí i pé o lè ni irú ẹni tí kò bá ní iru nọ́mbà yìí. Fún idí ẹ̀yìí mo ní nọ́mbà orílẹ̀.

Bẹ́ẹ̀ni mo ti gun alùpùpù rí. Alùpùpù jẹ́ ọ̀nà tí a máa ń gbà dé ibì kan tàbí tí a máa ń gbà rin ìrìn àjò ní ilẹ̀ Nàìjíríà. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ibi tó jẹ́ pé alùpùpù ò lè dé mọ́ bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n ti ká ẹsẹ̀ wọn nílẹ̀ nítorí wọ́n máa ń wa jága jàga nínú ìlú. Ṣùgbọ́n mo ti gun alùpùpù ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Ní iléeṣẹ́ àwọn ẹlòmí, wọ́n máa ń jẹun pẹ̀lú àwọn oníbàárà wọn. Ìyẹn wà ní ọwọ́ irú iṣẹ́ tí wọ́n jọ ń ṣe pọ̀ bí ó gbá agbara, àbí wọ́n ń ta oúnjẹ nírú iléeṣẹ́ bẹ́ẹ̀ tí wọ́n dẹ̀ máa ní pé kí àwọn àti àwọn oníbàárà wọn jọ jẹ oúnjẹ ọ̀sán. Ṣùgbọ́n ní tèmi, mo máa ń ṣe àyẹ̀wò ni. Fún idíẹ̀ yìí, èmi ti ní irú ipò tí ó máa jẹ́ kí ń máa jẹun pẹ̀lú àwọn oníbàárà. Fún idíẹ̀ yìí, mi n jẹun pẹ̀lú wọn rárá.

Mi ò lo àwọn ìṣe ìgbọ̀nsẹ̀ kankan lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Mi ò tí ì ṣe kankan ní bí i ọdún tó kọjá ni, bóyá ní ọ̀sẹ̀ tó kọjá ni o, bóyá ní àwọn oṣù tó ti kọjá náà, mi ò tí ì ṣe ọ̀kankan tí ó so mọ́ ìṣe ìgbọ̀nsẹ̀ kankan. Fún dí èyí, a lè sọ pé mo ti darapọ̀ mọ́ ẹni tí ó ti lo irú nǹkan báyìí.

Ohun mímu tí mo fẹ́ràn jù, ọ̀hun ni Yogurt. Ìdí tí mo fi fẹ́ràn Yogurt, ọ̀hun ni pé ọ̀hun ló bá mi lára mu lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn mìíràn bí i ká mú Pepsi, ká mú Coke kò bá mi lára mu mọ́ nítorí ṣúgà púpọ̀. Yogurt tí mo bá fẹ́ mu náà kò gbọdọ̀ jẹ́ èyí tó ní adùn torí náà tí ó bá ní adùn iṣẹ́ tó fẹ́ ṣe lára mi kò ní le ṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n, bí i fóònù mi bí àpẹẹrẹ, ó jẹ́ ẹ̀rọ ọlọ́gbọ́n kan nítorí pé ohun tí n bá sọ pé kó ṣe, òun ni máa ń ṣe, àti ẹ̀rọ kọ̀m̀pútà mi náà tí mo máa ń fi ń ṣiṣẹ́, ẹ̀rọ ọlọ́gbọ́n náà nìyẹn náà. Ó lè jẹ́ pé bí i tí olórin ń sìn, mi ò ní ìrù yẹ tàbí ètí máa ń ní pé kí ó ká kọ́tìn sókè, mi ò ní ìrù yẹ náà.

Bẹ́ẹ̀ni, ó ṣe pàtàkì fún mi láti máa pa àwọn fáìlì mi mọ́ nítorí ton bá ti bàjẹ́ báwo ni mo ṣe fẹ́ rí wọn tàbí tí bá ti pàdánù wọn báwo mo tún ṣe fẹ́ rí wọn. Àyàfi nígbà tí ẹ̀rọ kọ̀ǹpútà ò bá ṣe dáadáa, tó bá de jẹ́ èyí tó je pé mo ní kọ́pì rẹ̀ lọ́wọ́ tí ó yẹ kí n fi pamọ́ sí ààyè tí ó da náà ni. Bí mo ṣe ń ṣe wọ́n náà nìyẹn, mo nílò láti fi wọ́n pamọ́ dáadáa kí n má baà máa wá wọn ní ọjọ́ tí mo bá ti nílò rẹ̀.

Tábìlì iṣẹ́ mi ó gùn dáadáa, àyè sì wà ní orí rẹ̀. Kọ̀m̀pútà mi lè dúró dáadáa sórí rẹ̀, bẹ́ẹ̀ ni fóònù mi náà. Mo lè kówe sí orí tábìlì mi nígbà tí mo bá ń ṣiṣẹ́. Àyé gbà mí ní òrékọ́ọ̀rẹ́ tí bá fẹ́ ṣiṣẹ́. Tábìlì iṣẹ́ mi kò fi bẹ́ẹ̀ kéré, ó tó bí àyè wà.

Lóòrèkóòrè ni ìjiyàn máa ń wáyé. Kò ṣe pé ká máa jiyàn láti fa wàala, ṣùgbọ́n kí a jiyàn láti máa ṣàlàyé àwọn ohun tàbí láti máa fi òye ohun tí àwọn èèyàn bá ń sọ lọ́wọ́ láti máa là á gégédé hàn wọ́n. Ohun ni mo máa ń gbìyànjú láti ṣe. Fún ìdeyí ìjiyàn àbí kí a má jiyàn, kò i ṣe pé a gbọdọ̀ ku síbẹ̀ ṣùgbọ́n ká ti sọ òótọ́ ẹnu wa.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́, kò ṣe pé ní ibi iṣẹ́ nìkan ni, gbígbé àwọn iṣẹ́ jáde mi ti bẹ̀rẹ̀ láti ilé ẹ̀kọ́ ni. Nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga, ilé ẹ̀kọ́ gírámà ni mo ti máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbéjáde. Àwọn èèyàn máa ń gbàgbọ́ wípé mo ní òye kíkún nípa àwọn nǹkan báyìí. Nígbà tí mo dẹ̀ de ibi iṣẹ́ náà, ó ṣe pàtàkì tóri pé mo máa ń darí àwọn iṣẹ́ àkànṣe wa so o ṣe pàtàkì fún mi láti máa ṣe ìgbéjáde.

Lílọ sí ìrìnàjò kìn ṣe oun tí ó rọrùn. Èyí ni pé nígbà tí èèyàn bá ń lọ sí ìrìnàjò, èèyàn máa ń sa ipá rẹ̀ láti kó gbogbo nǹkan tí ó bá nílò. Fún idi ẹ́yìí, gbígbèrò láti lọ ìrìnàjò, ṣíṣe àkópọ̀ ó ṣe pàtàkì. Oun tí mo máa ń ṣe ni pé gbogbo àwọn oun tí ó bá jọra wọn tí mo nílò níbi tí mò ń lọ, mo máa ń kó wọn pọ̀ bíi kí a ṣọ́jọ́ wà ní ibìkan, bàtà níbí kan, àwọn ẹ̀ṣọ́ ara náà níbí kan. Báyìí ni mo ṣe máa ń ṣe àwọn àkópọ̀ fún ìrìnàjò tí mo bá ń lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbòbò òòrún sára kí n tó jáde nílé. Ìdí ni pé, òòrún kò gbọdọ̀ pọ̀ jù ní ara. Ó lè mú kí ara máa dúdú si tàbí kí ó máa jóná. Fún de èyí tí ènìyàn bá fẹ́ kúrò nílé, ó gbọdọ̀ fi ìdáàbòbò òòrún kí ó fi sára bí bẹ́ẹ̀ kọ́ kò ní gbádùn ara rẹ̀ tí ó bá máa fi délé.

Gbogbo ìgbà tí fóònù mi ma ń gbóná, ó jẹ́ pé mo ti fi ṣiṣẹ́ látaààrọ̀ títí dé alé ni. Nígbà mìíràn iṣẹ́ ma ń gbomi bí i ká ṣiṣẹ́ làárọ̀, ká ṣiṣẹ́ lọ́sàn án, ká sì ṣiṣẹ́ lálẹ́. Nígbà mi, ó dẹ̀ jẹ́ pé mo ti ṣe àwọn eré ìdárayá tí mò ń tẹ̀ lórí fóònù mi ni ó ma ń jẹ́ kó tú gbóná ní ọ̀pọ̀ ìgbà.

Rárá o, mi ò tí lọ sí ọdẹ rí. Ìdí ni pé ní ilẹ̀ Yorùbá, àwọn ọkùnrin ló máa ń sábà lọ ṣíṣe ọdẹ tàbí iṣẹ́ oko. Iṣẹ́ ọdẹ jẹ́ ètò ẹ pé wọ́n máa ń yìnbọn láti pa àwọn ẹranko tí wọ́n fẹ́ fi se oúnjẹ. Nígbà tí wọ́n bá pa àwọn ẹranko yi, won máa gbe wá sílè fún àwọn obìnrin láti fi dáná. Nítorí náà, mi ò tí ì lọ sí isẹ́ ọdẹ rí. Ṣùgbọ́n tí mo bá rí àǹfààní láti lọ sí ọdẹ, màá lọ.

Bí wọ́n bá béèrè lọ́wọ́ ẹni pé ìru étí ìgbọ́ wọ̀ ni wọ́n máa ń lò, èyí ni pé ṣe wọ́n máa ń tẹ́tí dáadáa sí nǹkan tí wọ́n bá sọ tàbí tí wọ́n bá béèrè lọ́wọ́ wọn. Nítorí àwọn ẹlòmíràn wà, wọn ò ní etí ìgbọ́ kankan. Bí wọ́n bá bá wọn sọ̀rọ̀ ní àárọ̀, ọ̀sán, alẹ́, nǹkan kan náà lẹ máa bá lọ́dọ̀ wọn, wọ́n ń gbọ́ràn, wọ́n ò kí ń ṣe ohun tó tọ́. Fún di èyí, ẹni tí ó bá ní etí ìgbọ́ tó dára, òun ni pé ẹni náà máa ń gbọ́ràn ó sì máa ń ṣe ohun tó tọ́ ní àsìkò.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn kan tí ó máa ń jí ní kùtùkùtù òwúrọ̀. Ó ṣe pàtàkì nítorí pé mo máa ń tètè bẹ̀rẹ̀ iṣẹ́ ní ṣíṣe bíi kí a ṣe ẹsẹsẹ̀sáiìsì tí ó máa jẹ́ kí a máa ní ìlera tó dára àti kí a bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ òjọ́ bíi iṣẹ́ ilé iṣẹ́ wa. Èyí máa ń rọrùn tí ẹn ò bá jí láàárọ̀ kùtùkùtù.

Tí inú mi bá ń dùn, mo máa ń rẹ́rìn gidi gan. Idí ni pé tí mo bá fẹ́ ohun kan tí mo bá rí gbà, àwọn nǹkan tí mo bá ń fẹ́ nínú ọkàn mi tó bá ń ṣẹlẹ̀ sí mi, a máa mú mi rẹ́rìn. Nígbà tí mi ò bá dojú kọ ìṣòro tí ó bá ju agbára mi lọ, ìṣòro pátápátá mi ì fẹ́. Nítorí náà tí nǹkan tí mo bá fẹ́ tó bá ń wá tí ó bá ń ṣẹlẹ̀, ó máa ń jẹ́ kí inú mi dùn gidi gan, kí n dẹ̀ máa rẹ́rìn.

Bẹ́ẹ̀ni mo ní ètò ààbò kọ̀ǹpútà. Èyí ṣe pàtàkì nítorí pé tí kò bá sí ètò ààbò kọ̀ǹpútà lórí kọ̀ǹpútà ẹni, a máa kó àrùn tàbí tí a bá lọ sí líńkì tí kò bá da, ààrùn lè gba bẹ̀ wọlé. Fún idi eyí, gbogbo ẹni tó bá ń siṣẹ́ lórí kọ̀ǹpútà ní gbogbo ìgbà ó nílò ààbò orí kọ̀ǹpútà.

Ní àkọ́kọ́, owó iṣẹ́ jẹ́ èyí tí èèyàn o gbọ́dọ̀ lò fún ànfàní ara ti rẹ̀. Nítorí pé tí ó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀, wàhálà máa fẹ́ ń jẹyọ tàbí kí èèyàn má le gbé iṣẹ́ náà ṣe. Ohun tí ó ṣe pàtàkì ni pé bí wọ́n bá fún èèyàn lówó iṣẹ́ tàbí ó bá wọ lé ṣin eni lọ́wọ́, èèyàn gbọ́dọ̀ fi ṣe ohun tí ó tọ́ lásìkò kí wọ́n lè tètè rí èrè iṣẹ́ yẹn kí àwọn oníbàárà náà máa dúnú nítorí pé iṣẹ́ wọn ti di ṣíṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin ìyàrá ọkọ̀ nítorí pé tí èèyàn bá rìnrìn àjò oríṣiríṣi ènìyàn ni wọn máa bá pàdé nínú ọkọ̀. Kò n ṣe pé gbogbo ìgbà ni ẹni tí a bá mọ̀ máa jọ wà nínú ọkọ̀ kan náà pẹ̀lú wa. Fúndí ẹ̀yìí, bọ́ bá ní kò sáré wọ inú ọkọ̀, mi ò gbọ́dọ̀ paríwo. Bọ́ bá ní kí èèyàn máa rìn ká, ni ọ gbọ́dọ̀ máa rìn ká. Ó dáa kí èèyàn máa tẹ̀lé òfin ìyàrá ọkọ̀

Ó ní àwọn ohun èlò ilé tí mo má ń ṣe ìsọdọ̀tun rẹ̀. Bí àpẹẹrẹ tí mo bá lè lò fún ǹkan tí mo ràá fún, a lè ṣiṣẹ́ fún ohun mìíràn nínú ilé. Nítorínà ìsọdọ̀tun àwọn nǹkan ó dára ó sì ṣe pàtàkì. Bí àpẹẹrẹ, tí n bá ní abọ́ tí mi ò lè fi jẹun mọ́, mo lè máa kó ǹkan sí inú àwọn abọ́ yí, ìsọdọ̀tun irú ohun bẹ nìyẹn tàbí kí n yí gbogbo nǹkan yẹn padà tí ó jẹ́ pé ó máa wúlò fún nǹkan míràn pátápátá.

Bẹ́ẹ̀ni, bó tilẹ̀ jẹ́ pé mi ò tí dé ilé ìṣẹ̀mbáyé rí, ṣùgbọ́n ó jẹ́ ohun tí ó dára tí ó sì so mọ́ àṣà àti ìṣe ẹni. Ẹni tí ó bá lọ sí ilé ìṣẹ̀mbáyé, a máa rí gbogbo nǹkan tí ó jẹ mọ́ bó ṣe bẹ̀rẹ̀ àbí bí àwọn ènìyàn rẹ̀ ṣe bẹ̀rẹ̀. Ó lè jẹ́ bí ètò Yorùbá ń sìn. Tí a bá wò, a máa ríi nípa ifá tí a bá lọ sí ilé ìṣẹ̀mbáyé. Ilé ìṣẹ̀mbáyé dá á dẹ̀ fún yàn ní ọ̀pọ̀lọ̀ sí.

Bẹ́ẹ̀ni, etí mi ti di lílu láti ìgbà tí mo kéré. Ní ilẹ̀ Yorùbá, tí wọ́n bá bí ọmọ ẹsẹ̀kẹsẹ̀, tó bá jẹ́ ọmọbìnrin ni wọ́n ti máa lu etí fún un. Nítorí náà, ìgbà tí mo dàgbà, mi ò nílò láti lu etí mi rán nítorí pé wọ́n ti lu etí fún mi ní kékeré tí ó sì tẹ́mi lọ́rùn.

Rárá, mi ò tí lè ẹni kankan kúrò ní iṣẹ́ rí. Mi o ní irú agbára báyẹn ní iṣẹ́. Mo kan máa ń darí gbogbo àwọn iṣẹ́ àkànṣe tí a bá ń ṣe ni. Ohun tí mo ti ṣe rí ni kí n bá ènìyàn wí ní ibi iṣẹ́ tó jẹ́ pé mi ò lè wọn kúrò rí. Àwọn ọ̀gá pátápátá ni wọ́n lágbára láti lé ẹni tí ò bá ṣiṣẹ́ rẹ̀ déedé kúrò ní ilé iṣẹ́.

Ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe láti gbaradì sílẹ̀ fún ìpàdé pẹ̀lú àwọn oníbàárà, òhun ni láti mọ ohun tí a fẹ́ sọ ní ìpàdé náà ní ẹ̀kúnrẹ́rẹ́, láti ní òye kíkún nípa rẹ̀ náà àti pé ó ṣe pàtàkì láti mọ̀ nípa oníbàárà náà. Kí ni ohun tí wọ́n fẹ́? Kí ni ohun tí wọ́n fẹ́ gbọ́? Kí la le ṣe fún wọn? Àti kí ni àbájáde tí a máa rí nínú ìpàdé náà? Báyìí ni mo ṣe máa ń gbaradì tàbí múra sílẹ̀ fún irú ìpàdé bẹ́ẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń tú àwọn nǹkan ṣe. Ó lè jẹ́ àwọn ẹ̀rọ tí a bá ń lò nínú ilé ni wọ́n lè ní wàhálà kékeré díẹ̀ tí kò jẹ́ kí wọ́n ṣiṣẹ́ dáadáa. Màá lọ síbẹ̀, màá wò o boya mo lè tun ṣe àbí mi ò lè tun ṣe, kí a tó máa pe àwọn tó máa ń ṣe àtúnṣe àwọn ohun. Nítorí náà, kò n ṣe gbogbo nǹkan tí ó bá bàjẹ́ nínú ilé la máa kọ́kọ́ pe ẹni kan kí ó wá wò o, màá kọ́kọ́ gbìyànjú rẹ̀ wò ná.

Rárá mi ò ní irungbọ̀n, obìnrin ni mí, obìnrin ò kí ń wo irungbọ̀n ṣùgbọ́n àwọn ọkùnrin wón máa ń ní irungbọ̀n bí àpẹẹrẹ ọkọ mi ní irungbọ̀n tí ó pọ̀ dáadáa. Èmi tí mo jẹ́ obìnrin mi ò lè ní irungbọ̀n, bàbá mi wọ́n máa ń fa irungbọ̀n titi wọ́n ṣùgbọ́n ọkọ mi ní irungbọ̀n tó pọ̀ tó dẹ́kun tó dẹ rẹwà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà nítorí pé ó ṣe pàtàkì fún ilé iṣẹ́ ẹni kí a máa gbé ọjà tí ó bá dára jáde ní gbogbo ìgbà. Pàápàá tí a bá fẹ́ kí àwọn oníbàárà wa kí wọ́n máa tún wá sí ọ̀dọ̀ wa kó máa bá ara jà, a máa nílò láti máa ṣe ìtọ́jú ọjà tí a bá fẹ́ tà fún wọn. Bí bẹ́ẹ̀ kọ́ ó lè sú wọn tí a bá ń gbé ọjà tí kò bá dáa fún wọn.

Bátìrì fóònù mi ó ma ń dúró dáadáa, ó ma ń dúró dáadáa. Ìdí ni pé mi ò kí ń fi bẹ́ẹ̀ tẹ̀ ayafi tí mo bá ń ṣíṣẹ́ tàbí tí mo bá ń wo fíìmù lórí rẹ̀. Ìgbà yẹn ni ó máa ń tètè kú àbí kó lọlẹ̀. Bátìrì fóònù mi ó jẹ́ nítorí fóònù tí mo ń lò yẹn pàtàkì jù lọ iPhone ó máa ń tètè kú. Ṣùgbọ́n tí èèyàn bá ń lò ó dáadáa kò ní tètè kú, kò ní tètè lọlẹ̀.

Mo ma n tètè jẹ oúnjẹ alẹ́ nísìnyí láti ìgbà tí mo ti mọ̀ ní pé jíjẹun alẹ́ nígbà tí ó bá ti pẹ́ jù kò dáa fún ìlera ara ẹni. Bí àpẹẹrẹ, o pẹ́ jù ago mẹ́sàn alẹ́ mo máa ti jẹ oúnjẹ alẹ́. Nígbà míràn mo máa jẹun alẹ́ ní ago méje tàbí ago mẹ́jọ alẹ́.

Ní gbogbo ìgbà ni mo má n ṣe ìmọ́tótó ilé mi. Ìdí ni pé tí agbègbè ènìyàn bá mọ́ tónítóní tí ó bá ń da tí kò bá rùn ìlera, èèyàn a máa pé bẹ́ẹ̀ni ayọ̀ a máa kúnnú ẹni tí ó bá gbé inú ìnú ilé bẹ́ẹ̀. Fúndi èyií, ìmọ́tótó ilé mi jẹ́ èyí tí mo máa ń ṣe lóòrèkóòrè àti ní gbogbo ìgbà tí ó bá ti dọ̀tí.

Ó ti ṣe díẹ̀ tí mo ti sunkún gbẹ̀yìn. Ídí ni pé tí mo bá la ìṣòro kọjá mi ò kí n gbìyànjú láti sunkún, bó tilẹ̀ jẹ́ pé ọkàn mi lè má bàjẹ́ tàbí inú mi kò dùn mi ò ní sunkún. Mo lè má ronú. Nítorínà ó ti pẹ́ tí mo ti sunkún.

Aṣọ tí mo fẹ́ràn jù jẹ́ aṣọ tí ó bá rẹwà, èyíkéyìí tí ó bá jẹ́. Ṣùgbọ́n mo fẹ́ràn àwọn aṣọ ìbílẹ̀ ní pàtó bí àpẹẹrẹ lace. Tí n bá wọ lace tí mo bá ti fi iṣẹ́ sí lára, ó máa n jẹ́ kí n rẹwà gidi gan. Páápàá lace aláṣọ funfun tàbí èyí tí ó bá jẹ́ aláwọ̀ ewé, ó máa ń rẹwà lára mi gan ni.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀, èyí tó ju gbogbo rẹ̀ lọ, òhun ni kí n jáde, kí n lọ jẹun ní ibi tí ó rẹwà tí ó dẹ̀ bá mi lọ́kàn mu. Bí àpẹẹrẹ ibi tí wọ́n ti máa ń jẹ ṣíkìn àti tí wọ́n ti máa ń mu, kí n jẹun, kí n gbádùn, kín dè mu ohun tó bá tọ́, ibẹ̀ ni mo fẹ́ lọ ní ìparí ọ̀sẹ̀ yìí.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba, èyí máa ń fún ni láàyè láti ṣe àfihàn ohun tí èèyàn ti ń ṣe nínú ilé tẹ́lẹ̀. Iṣẹ́ ìta gbangba tún lè pèrò sọ́kọ. Èyí ni pé àwọn tí wọ́n ti ń fẹ́ nǹkan tí a bá ń ṣe, tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú wa, wọ́n máa le sọ pé "áà, mo fẹ́ràn iṣẹ́ tí wọ́n ṣe níbẹ̀ yẹn o", jẹ́ ẹ ń bá wọn sọ̀rọ̀ boya a máa le jọ ṣiṣẹ́ pọ̀. Èyí ni ànfàní iṣẹ́ ìta gbangba.

Ní ibi iṣẹ́ kọ́ ni mo ti wọ aṣọ àkayọ̀rí, ṣùgbọ́n ilé ìwé gíga tí mo lọ òun ni mo ti wọ aṣọ àkayọ̀rí tí ó sì rẹwà gan. Nígbà tí mo ṣe tán ní ìwé kíkà, ìgbà yẹn náà ni a lè wọ aṣọ yìí tí ó dẹ̀ má a mú wa rẹwà tí ó sì fi wá hàn gẹ́gẹ́ bí ẹni tí ó ti gba oyè jáde.

Àdéhùn kì í ṣe ohun tó tọ́ láti máa gbàgbé. Kò da kí ọmọ máa gbàgbé àdéhùn tí eeyan bá ti ṣe fún ẹlòmíràn nítorí pé ọkùnrin wọn má a wà níbẹ̀ wọ́n dẹ̀ fẹ́ rí nǹkan tí o fẹ́ ṣe. Fún idi èyí, ní gbogbo ìgbà tí mo bá ti ṣe àdéhùn fún èèyàn kan, mo máa ń fi sí ẹ̀yin okan mi kí n má ba à gbàgbé, kí mo ba lè ṣe ohun tí mo bá ti sọ lẹ́yìn tí àkókò rẹ̀ bá ti tó.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n software mi nítorí pé mo máa ń ṣiṣẹ́ ní ọ̀pọ̀ ìgbà. Kí iṣẹ́ mi lè máa lọ déédéé kó máa tẹ́ mi lọ́rùn, mo nílò láti máa ṣe ìmúdójúìwọ̀n àwọn software tí mo bá ń lò. Ídí ni pé àwọn iṣẹ́ mìíràn tí wọ́n bá tóbi àbí tí wọ́n bá pọ̀, wọ́n lè má fẹ́ lọ́ mọ́ tí mi bá ti ṣe irú ìmúdójúìwọ̀n bẹ́ẹ̀. Èyí ni ó ṣe ṣe pàtàkì láti má ṣe ìmúdójúìwọ̀n software tí mo bá ń lò.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Ìdí ni pé tí nbá ní ààyè láti ṣiṣẹ́ síi ní ọjọ́ kan, tó bá tiẹ̀ jẹ́ pé wákàtí tó yẹ kí n lò bo ya mẹ́rìn tàbí márùn ún, ó ti pé lójúmọ́. Mo sì fẹ́ ṣe wákàtí díẹ̀ síi, nítorí pé ó máa rorun fún mi ní ọjọ́ kejì láti tètè parí iṣẹ́. Ọjọ́ tó bá tun tẹ̀lé ọjọ́ kejì náà á tún rorun fún mi. Èyi ni mo ṣe máa ń ṣiṣẹ́ ju wákàtí tí ó yẹ lọ.

Ẹ̀kọ́ tuntun àbí ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ òun ni a mọ̀ sí NLP, Natural Language Processing. Èyí jẹ́ èdè tí a máa ń lò fún àwọn ẹ̀rọ nítorí pé gbogbo nǹkan tí a bá ń ṣe níìsín, èdè ni a máa ń kọ́kọ́ fi ń wọnú àwọn ẹ̀rọ wọ̀nyí. Ó dẹ̀ máa ràn wá lọ́wọ́ láti máa tẹ̀síwájú nínú èdè wa.

Àjọyọ̀ ọjọ́ ìbí mi jẹ́ èyí tó máa ń dùn mọ̀ mi nínú púpọ̀ gan, mo sì máa ń gbèrò láti ṣe rẹpẹtẹ ní gbogbo ọdún tí ó bá wá. Ídí ni pé ó máa ń jẹ́ kí n ní ayọ̀ nínú ọkàn mi, bí àpẹẹrẹ mo lè ṣe àjọyọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, kí n pe wọ́n síbi jíjẹ, sí ibi mímú, kì í dẹ lọ yá awọ́ran tí ó bá rẹwà gan láti fi ṣe àjọyọ̀ ọjọ́ náà.

Mi ò tíì lọ sí ìṣẹ́gun ọdẹ kankan, ìdí ni pé obìnrin ni mí. Ni ilẹ̀ Yorùbá, àwọn obìnrin ò kí ń lọ dẹ ọdẹ. Kò ń ṣe pé a lè rí àpẹẹrẹ ibi tí obìnrin ti ń lọ dẹ ọdẹ rí o. Wọ́n máa ń lọ, ṣùgbọ́n kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀. Àmọ́ nílẹ̀ Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni wọ́n máa ń jẹ ọdẹ, ọ̀pọ̀lọpọ̀ wọn náà dè tí wọ́n máa ń jẹ jagunjagun.

Ohun tó máa ń fún mi ní ìtara ní ibi ṣẹ́, òhun ni kí a tètè máa bá àwọn oníbàárà wa ṣe ohun tí o ye ká ṣe ní àsìkò. Ohun mìíràn tí ó máa ń fún mi ní ìtara ni pé, àwọn èèyàn tí wọ́n bá wá sí ibi iṣẹ́ tí wọ́n bá wá n ṣe èké tàbí tí wọ́n n yonú níbi tí wọ́n o ti pè wọ́n sí, a máa jẹ́ kí n máa tara. Ṣùgbọ́n tí a bá ti ń ṣe nǹkan tí ó tọ́, tí a ti máa ń rojọ́ ẹlẹ́jọ́, tí a máa ṣèké, mi ò kí ń ní ìtara ní ibi iṣẹ́.

Oríṣìíríṣìí òtee ìlànà ìpolówó ọjà ni ó wà. A lè ní ìlànà ìpolówó ọjà tó máa jẹyọ lórí tẹlifíṣàn níbi tó jewipé a ti lo àwọn ohun ẹ̀rọ láti fi ṣe ìpolówó ọjà. A dẹ̀ ní èyí tó máa ń jẹyọ lórí àwọn social media platform bíi Instagram, TikTok, Twitter àbí i ẹ́ orí ẹ̀rọ mìíràn tí ó bá jẹ́. Fún dí ẹ̀yìí, ìlànà yìí ó máa jẹ́ kí ó tètè bá àwọn èèyàn níbi tí wọ́n ti lè rí i tí wón dẹ̀ máa ní pé à wọ́n nífẹ̀ẹ́ sí ọjà yìí o àbí wọ́n kò nífẹ̀ẹ́ sí i. Ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà irú ọjà tí a bá fẹ́ polówó, a máa lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n bá sábà ní ìfẹ́ sí irú ọjà bẹ́ẹ̀ tàbí kí ó yí àwọn èèyàn lọ́kàn padà láti ra irú ọjà náà.

Mi ò ní aṣọ òtútù kankan, kí ni ìdí? Ìlú tí mò ń gbé, oru ló sábà máa ń mú. A kì í sábà rí òtútù. Àti pé ìgbà tí ó bá tutù gangan ni mo fẹ́ràn jù. Mi ò fẹ́ràn oru rárá. Tí oru bá ti ń mú mi, mo máa ń bọ́ṣọ̀ mi gan ni. Ṣùgbọ́n nígbà òtútù, ara mi máa ń ṣilé àsìlẹ̀, ayọ̀ mi a dẹ̀ máa kún nítorí pé oru ò ní mú mi.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ọ̀un ni moin-moin. Moin-moin dára gidi gan, ó dẹ̀ dùn. Modẹ̀ nífẹ̀ẹ́ bí a ṣe máa ń bẹ̀rẹ̀ ṣíṣe rẹ̀ àti bí ó ṣe máa ń jáde nígbà tí a bá ti sè é tán. Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù lọdẹ jẹ́ moin-moin.

Ní ọ̀pọ̀ ìgbà lẹ́yìn tí mo bá ti ṣiṣẹ́ tán tàbí tí mo bá ti ní ìsinmi níbi iṣẹ́, òhun ni mo máa ń ní àkókò láti lò pẹ̀lú àwọn ẹbí mi. Bí àpẹẹrẹ, ìyá mi ń gbé níbi tó jìnnà àti bàbá mi wọ́n ń gbé níbi tó jìnnà sí mi. Tí bá dẹ̀ ti parí iṣẹ́ tàbí tí mo ti ní àkókò, màá lọ kí wọn, màá bá wọn ṣeré. Ó lè jẹ́ fún ọ̀sẹ̀ kan, nígbà mí ọ̀sẹ̀ méjì, nígbà mí ọ̀sẹ̀ mẹ́ta, nígbà mí ọjọ́ méjì sí mẹ́ta. Òhun ni mo máa ń lò pẹ̀lú wọn kí n tó wá padà wá sí ọ̀dọ̀ tèmi wá bẹ̀rẹ̀ iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo nífẹ láti máa dé ibi tí mo bá ń lọ ní àkókò. Ídí ni pé a má tètè bẹ̀rẹ̀ oun tí a bá fẹ́ ṣe a dẹ̀ má tètè parí. Ṣùgbọ́n nígbà míràn tí eyan bá tètè dé ibi tí ọ̀ n lọ àbí tí o tí ní nǹkan ṣe ní àkókò àwọn tí wọ́n fẹ́ ṣe nǹkan gan wọ́n má ń pẹ́ dé ó dẹ̀ má ń mú inú bí mi nígbà míràn nítorí pé màá ti mọ̀ pé a máa pẹ́ ṣe tán.

Oríṣiríṣi ibìkan ni mo ti lè rí àwọn ohun èlò tí mo fẹ́ lò àbí ibẹ̀ ni màá ti ṣe ìpèsè àwọn ohun èlò tí mo fẹ́ lò. Bí àpẹẹrẹ tí mo bá fẹ́ dáná, ọjà ni mo máa ń lọ láti lọ ra nnkan ọbẹ̀. Oríṣiríṣi ṣọ́ọ̀bù dẹ̀ ni màá yá sí, kí n lè ra nnkan bí ata, ẹja tàbí ẹ̀fọ́ láti fi sèbẹ̀. Báyìí ni mo máa ń ṣe ìpèsè àwọn ohun tí bàá nílò fún ọbẹ̀ sísè.

WiFi mi yára tó, bẹ́ẹ̀ ni. Ídí ni pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí mo máa ń ṣe àti ilé ni mo ti máa ń ṣe wọ́n, orí Íńtánẹ́ẹ̀tì dè ni mo máa ń lò. Bí ìsin, iṣẹ́ tí mò ń ṣe yìí, WiFi mi ni mò ń lò, ó dẹ̀ lọ dédé. Tí n bá dẹ́ jẹ́ pé orí kọ̀m̀pútà mi ni mo tún ti fẹ́ ṣiṣẹ́, WiFi mi náà ni màá lò tí ó dẹ̀ tún máa tètè máa lọ, ó dára, ó dẹ̀ ma ń yára.

Bẹ́ẹ̀ni mo máa ń sáré. Mo máa ń sáré lẹ́ẹ̀kọ̀kan ṣùgbọ́n mi ò fẹ́ràn láti máa sáré. Nígbà tí mo bá sáré á jẹ́ fún ìdárayá tàbí nígbà tí mo bá fẹ́ sáré á jẹ́ pé mo fẹ́ ní ìlera tó tọ́. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ràn láti máa ṣe jù ohun ni kí n máa fo okùn òun là ń pè ní skipping. Ìyẹn ni mo ní ìfẹ́ sí láti máa ṣe. Ó rọrùn fún mi gidi gan ju eré sísá lọ.

Omi tí mo máa ń mu lójúmọ́ kò pọ̀ tó. Ká má parọ́ mi ò fẹ́ràn kí ń máa mun mi. Kò ṣe pé mi ò nífẹsí omi múmú nítorí pé mo mọ ohun rere tí ó máa ń ṣe nínú ara. Ó máa ń jẹ́ kí ọpọlọ ṣiṣẹ́ dáadáa tàbí kí ìlera ẹni máa pé bí kí ó tètè mú oúnjẹ ènìyàn ṣiṣẹ́. Ṣùgbọ́n mo máa ń gbàgbé láti mu omi ní ọ̀pọ̀ ìgbà, ó dẹ̀ máa ń bí mi nínú gan. Fún di eyìí, omi tí mo máa ń mu lójúmọ́ kò pọ̀ tó rárá.

Ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò ni mo ní fún iṣẹ́ ọjọ́ iwájú mi. Ni àkọ́kọ́, mo fẹ́ tayọ ní gbogbo iṣẹ́ tí mo bá gbé ṣe ní ọjọ́ iwájú. Paapaa jùlọ kí n ní nǹkan tí àwọn olóyinbo máa ń pè ní financial independence. Irú iṣẹ́ tí mo dẹ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀, mo fẹ́ kí ó tayọ lọ́nà tó ju òye mi lọ àti bí èmi gan-an fun ràrá mi ṣe lérò lọ. Nítorí náà, mo fẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tó yẹ́ pé ó máa jẹ́ kí èyí lè wá sí ìmúṣẹ. Bíi kí a ṣe ohun tó tọ́ lásìkò, ká ṣe é dáadáa, ká sì ṣe é dé ibi tí àwọn èèyàn tó yẹ́ pé wọ́n máa nífẹ̀ẹ́ sí máa ti rí. Kí a dẹ́ lè yí ọkàn àwọn ènìyàn tó yẹ́ pé wọ́n lè máa gbàgbọ́ nínú nǹkan tí a bá ń ṣe, kí a lè yí ọkàn wọn padà kí wọ́n lè nífẹ̀ẹ́ sí ìṣe tí a bá ń gbé jáde.

Rárá o, èmi ò kí ń jẹun nínú ọkọ̀ mi. Ìdí ni pé oúnjẹ ní òórùn títẹ̀. Nígbà mìíràn tí àwọn èèyàn bá jẹun nínú ọkọ̀, a máa rùn nínú ọkọ̀ bẹ́ẹ̀. Ohun tó wá jẹ́ èyí tó máa ń bí mi nínú jù ni wipé ẹlòmíì lè jẹun kó jẹun sí gbogbo lélẹ̀ inú ọkọ̀ tàbí kó gbàgbé abọ́ sínú ọkọ̀. Ìyẹn gọ̀ǹgọ̀ǹgọ̀ǹgọ̀ ló máa ń mú bí mi tí ó fi jẹ́ kí máa jẹun nínú ọkọ̀ rárárárá.

Bí mo ṣe ma n se ètò iṣẹ́ àkànṣe, òhun ni kí gbogbo wa jọ jókòó àwa ta bá jọ wà nínú ẹgbẹ́ kan náà kí á jọ wo iṣẹ́ náà. Kí ni ohun tí a nílò? Kí ni ohun tí a nílò láti ṣe àti kín ni a fẹ́ kí ó jẹ́ àbájáde ìpàdé àti iṣẹ́ tí a bá n ṣe? Nítorí náà a máa pin iṣè yí yíká. A dẹ̀ máa fún èèyàn kọ̀ọ̀kan ní ohun tí ẹ kó mú bọ̀ nígbà tí a bá máa pàdé. Lẹ́yìn náà a máa kan iṣẹ́ náà pọ̀, a sì máa se àgbéjáde rẹ̀ níbi tí ó ti yẹ àti ibi tí ó tọ́.

Rárá mi ò kí ń ṣe yoga ṣùgbọ́n mo máa ń ṣe exercises. Mi ò mọ yoga ṣe mi ò dẹ̀ tí fojú sílẹ̀ kọ́ yoga. Ìdí ni pé mo fẹ́ran exercises ju yoga lọ. Ìyẹn rọrùn fún mi ju kí ń má ṣe yoga lọ. Lára àárọ̀ tí n bá ti jí mo máa ń fò sókè. Mo dẹ̀ má ń ṣe àwọn èyí tó ẹ pé ó máa jẹ́ kí ikùn mi lọlẹ̀ tó fẹ́ sún mọ́ yoga.

Nínú àpò ọwọ́ mi, nǹkan tó máa ń sábà wà nbẹ̀, ohun ni ohun tí mo máa ń fi kun ètè. Mo nífẹsí pé kí i máa mú lọ sí ibi tí mo bá ń jáde lọ nítorí pé mi ò fẹ́ kí ètè mi máa gbẹ rara. Mo fẹ́ràn kí ó máa dán kó dẹ̀ máa rẹwà ní gbogbo ìgbà. Mo máa ń fi owó sínú àpò ọwọ́ mi náà nítorí pé mo lè fẹ́ wọ ọkọ̀ tàbí kí n fẹ́ ra nǹkan. Owó ṣe pàtàkì àti key àbí kọ́kọ́rọ́ ilẹ̀kùn náà máa wà nínú àpò ọwọ́ mi àti àwọn ohun mìíràn tí ó bá ṣe pàtàkì báyẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbora bo ara ní ìgbà tí mo máa ń sùn. Ìdí ni pé, òtútù lè máa mú lóru, ìgbà yẹn gọ́ńgọ́ńgọ́ń lo tútù máa fẹ́ mú ju. Ṣùgbọ́n nígbà imi mi ò kí n bora nítorí pé mo fẹ́ kí gbogbo atẹ́gùn yẹn kó wọnú ara mi dáadáa. Nítorí náà mo lè má bora ní ìgbà mìíràn ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà mo máa ń bora.

Eléré kọ́ ni mí, nítorí náà mi ò lè sọ pé mo máa ń ṣe eré aládani. Ṣùgbọ́n àwọn tí mo mọ̀ pé wọ́n lè máa ṣe eré aládani, wọ́n jẹ́ àwọn tí wọ́n ṣe eléré. Eléré ni wọ́n ó dẹ̀ bá ìlànà iṣẹ́ wọn mu láti máa ṣe eré aládani. Ṣùgbọ́n iru emi báyìí, iṣẹ́ tó jẹ mọ́ èdè ni mo máa ń sábà ṣe.